Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti má a ṣe ètò ǹkan. Mo gbìyànjú láti ṣe ètò nípa ohunkóhun tí mo bá fẹ́ ṣe yálà nípa iṣẹ́ àbí nípa eré àbí nípa ìpàdé ẹbí àbí ará. Mo má a fẹ́ràn láti ṣe ètò nǹkan nítorí ètò ó má a jẹ́ kí nǹkan lọ dédé.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, òun ni wípé mo fẹ́ kí iṣẹ́ tí máa ṣe ní ọjọ́ iwájú. Bó jẹ iṣẹ́ tó jẹ wípé ó máa fún mi ní àkókò, ti ara mi, tí kò mi gba àkókò mi púpọ̀. Tó sì jẹ́ wípé owó tí wón máa san fún mi, ó máa jẹ́ owó tí ó ṣe gbòógì tí kì ń ṣe owó yẹpẹrẹ ọ́ owó kékeré.

Aṣọ tí mo fẹ́ràn jù, òun ni kí máa wọ ṣáàtì àti túrọ́zà. Ó jẹ aṣọ tí mo nífẹ̀sí láti ma wọ jùlọ bóyá tí mo bá fẹ jáde àbí lọ́bi ṣẹ́ àbí lọ́sí ibikíbi. Ó tilẹ̀ jẹ́ wípé mo nífẹ̀ẹ́ irú àwọn aṣọ mìíràn, bọ̀ eyìí tí mo fẹ́ràn jù, òun ni ṣáàtì àti túrọ́zà. Kódà àwọn ọ̀rẹ́ mi wọ́n máa sọ yípé wọ́n fẹ́ràn tí n bá wọ.

Àwọn áàpù tí mo máa ń lò jù ní orí ẹ̀rọ alágbèéká mi, òun ni ti Facebook, èyí tí a fi ń ṣe àtẹ̀jíṣẹ́ àti èyí tí a fi ń wo orí ayélujára. Àwọn áàpù tí mo máa ń lò jù nìyẹn àti èyí tí a fi ń pe ara ẹni. Àwọn èyí tí mo máa ń lò jù nìyẹn ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti bèèrè ìrànwọ́ ní àtọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Ní ọ̀pọ̀ ìgbà tí bá kojú ìṣòro pẹ̀lú ẹ̀rọ kọ̀m̀pútà mi àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń bá àwọn olùṣètò sọ̀rọ̀, tí wọ́n sì máa ń fún mi ní ìlànà tí n máa tẹ̀lé láti lè yanjú gbogbo ìṣòro tí mo máa ń kojú. Wọ́n dẹ̀ máa ń ranni lọ́wọ́ dáadáa.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá ní ǹkan tí mo fẹ́ rà, bóyá ní ọjà àbí ni ibikibi, ohun tí màá kọ́kọ́ ṣe ní wípé kí n lọ sí orí ayélujára láti lọ wo oye tí wọ́n ń ta ǹkan náà. Tí n bá ti wá wo oye rẹ̀ lórí ayélujára, màá wá lọ sí ọjà ibi tí màá ti ra. Oye tí mo rí ní orí ayélujára, òun ló máa ṣe bí màá ṣe ṣe ìdúnàádúrà pẹ̀lú olùtajà láti mọ oye tí ó dára jù láti ra ọjà.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin, òhun ni bí oṣù mẹ́ta sẹ́yìn ní igbà tí wọ́n pe olórin ìlú mọ̀ọ́ká kan wá sí agbẹ̀gbẹ̀ mi. Nígbà tí mo gbọ́, inú mi dùn, mo sì lọ ra tíkẹ́tì láti lọ wò ó. Ó sì jẹ́ ìriri tí mi ò lè gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Kódà wọ́n tó bi méjì sí mẹ́ta tí mo ní. Nítorí wípé wọ́n jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí, torí ó máa ń jẹ́ kí ayé rọrùn feyàn. Torí àwọn Yorùbá ní pé bí èèyàn bá ṣe lówó sí ló ṣe máa gbádùn eyìnbò mọ. Nítorí náà.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ Òun ni ti, ẹgbẹ́ eré ìdárayá ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ọ̀pọ̀lọpọ̀ kódà tó bá ti di ọjọ́ ìsinmi, ó ní orí pápá kan ní àdúgbò wa tí kò jìnnà sí ibi tí mò ń gbé, tí a ti máa ń pàdé láti gbá bọ́ọ̀lù. Ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí.

Ibi tí mo máa fẹ́ràn láti lọ fún ìsinmi òun ni sinimá. Láti lọ wo amóhùnmáwòrán ńlá, láti lọ wo fíìmù pẹ̀lú ẹbí àti ará. Mò nífẹ̀ẹ́ àkókò yìí gan kódà àwọn ẹbí mi mọ̀ wípé tó bá ti tó àsìkò ìsinmi, a máa nífẹ̀ẹ́ sí láti jáde láti lọ wo fíìmù ní sinimá.

O tó ọjọ́ mẹ́ta ilẹ̀ ti bomi si, tí mo ti wọ ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Tí n bá rántí dáadáa, a jẹ́ wípé ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì, òhun ni mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Eyín nígbà tí mo bá ń lọ sí ilé ìwé ní Òwúrọ̀, òhun ni mo máa ń gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan níbiníbi, irin, ike àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá lò. Mo máa yà sọ́tọ̀ láti lè jẹ́ kí wọ́n wúlò fún àtúnlò torí eléyìí ṣe kókó kó má ba à fa ìdọ̀tí sí àyíká àbí pàǹtí.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ ju ọ̀hun ni ẹ̀fọ́ ìyanàpájà eléyìí tí à ń pè ní spinach àti ẹ̀fọ́ gúre èyí tí à ń pè ní water leaf. Ẹ̀fọ́ méjì yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tí a bá ṣe papọ̀, tí a bá ṣe papọ̀ ó ní adùn eyi tí o máa mú jáde tó jẹ́ wipé ó jẹ́ kó dùn ju gbogbo ẹ̀fọ́ lọ ní ẹnu mi.

Rárá o, mi ò tí lè ẹnikẹ́ni kúrò ní ìṣe ri, kódà ní ìgbìyànjú láti lé ẹnikẹ́ni kúrò nínú iṣẹ́ ní ọjọ́ iwájú. Nítorí pé lílé ẹni kúrò lẹ́nu iṣẹ́ jẹ́ ohun tí kò dára àti ohun tí n kò nífẹ̀ẹ́ sí. Ọ̀pọ̀ ìgbà tí a bá lé ẹni kúrò lẹ́nu iṣẹ́, ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń mú ìbànújẹ́ bá ọkàn mi pé ó ti lẹ̀ jẹ́ wípé kì í ṣe èmi ni wọ́n lé.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Idi ni wípé mo máa ń kó àwọn nǹkan síbẹ̀, èyí ẹ̀rọ kọ̀m̀pútà àti power banki àti charger. Àwọn nǹkan wọ̀nyí ni màá ń kó sí àpò ẹ̀yìn kó lè rọrùn fún mi láti gbé àti láti lò.

Báwo ní mọ ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe, bí iṣẹ́ ọ̀hún bá ṣe ṣe pàtàkì sí, ọ̀hún ni mo ṣe máa ṣe. Iṣẹ́ tí ó bá jẹ́ wí pé mo ní láti parí láàárín ọjọ́ méjì, àbọ̀ ọjọ́ mẹ́ta, èyí ni iṣẹ́ tí màá kókó gbé ṣe kó tó di pé màá bọ́ sí àwọn iṣẹ́ mìíràn.

Rárá o, mi ò kí máa n bínú nígbà tí mo bá ń wa ọkọ̀, nítorí ẹni tí ó bá ń wa ọkọ̀ gbọ́dọ̀ ṣọ́ra kó sì ní àkíyèsí dáradára kí ó yẹra fún àwọn nǹkan tí ó lè fa ìbínú, nítorí ẹni tí ó bá ń bínú láì mọ̀ ó lè ṣe nǹkan tí kò fẹ́ eléyìí tó dẹ̀ le jásí ìjàmbá ọkọ̀.

Ǹ bẹ́ẹ̀ni àti gbẹ́kàn. Bó ti lẹ̀ jẹ́ wípé mo fẹ́ràn ìpàdé orí fóònù nítorí wípé ó ma ń dín jíjáde kù àti wípé gbogbo wàhálà láti jáde lọ ṣèpàdé ìyẹn ò sí níbẹ̀. Ó jẹ́ ǹkan tí mo ṣe níìfẹ́ ìpàdé orí fóònù díẹ̀. Àmọ́ èyí nẹ́tíwọ́ọ̀kì nígbà míhìn ó máa ń fa ìdíwọ́ fún ìpàdé orí i fóònù, èyí tó má ń fa àìgbọ́ra-ẹni-yé.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ṣiṣẹ́ láti ilé, ó jẹ́ ohun tí mo nífẹsí torí wípé ó máa ń fún mi ní àkókò tara mi. Tó bá ti da àkókò iṣẹ́ tí n bá ti ṣe, tó bá ti de àkókò tó yẹ kí n parí tí n bá ti parí, mo ti ní àsìkò tara mi nìyẹn. Kò sí wípé mo ní láti wọkọ̀ láti ibi iṣẹ́ máa bọ̀ ní ilé. Èyí tún tumọ́ ṣi máa tún padànu àkókò. Àmọ́ ṣiṣẹ́ láti ilé kò ní jẹ́ kí n padà nu àkókò, a jẹ́ kí i ní ààyè fúnra mi.

Rárá o, ẹ̀yìn ò ṣàdede n fo mi. Àmọ́ nígbà miíran tí n bá ṣe iṣẹ́ tó pọ̀ àbí mo ṣe wàhálà, àbí mo gbé nǹkan, òun ni ẹyìn máa ń fọ́ mi. Mor ran ti níbi oṣù tó kọjá tí mo kó ẹrù kúrò níbi tí mò ń gbé tẹ́lẹ̀ tí mo kó wá sí ibi tuntun. Ni ọjọ́ kejì lọ́jọ́ tí mo kẹ́rù yii, niṣé ni ẹyìn bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Mo sì loògùn, ó sì lọ ara mi sí yà dáadáa.